Bẹ́ẹ̀ni, mo máa ń fi tùràrí nígbàkúùgbà tí mo bá ti kófìrí àwọn ǹnkan tí mo rò wípé kò tọ̀ tàbí yálà nígbàkúùgbà tí mo bá kófìrí àwọn nǹkan tí mo gbàgbọ́ wípé ó ní ìdí kan tàbí èkejì. Mo maa ń fi tùràrí láti lè jẹ́ kí n fi palẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí mọ́.

Rárá o, mi ò tí lè ẹnikẹ́ni kúrò ní ibi iṣẹ́ rí. Nítorí pé gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi àti àwọn ẹlẹgbẹ́ mi ní ẹnu iṣẹ́ ni mo ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú, ni mo sì ní ìbáṣepọ̀ tó dánmọ́rán. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo sì ń wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú wọn. Tí mo bá rí ẹnikẹ́ni tí ó ṣe àṣìṣe yálà boya wu iwà kò tọ́ tàbí o wu ìwà tí kò bójúmu, mo máa ń pè wọ́n láti bá wọn sọ ọ̀rọ̀ ìwúrí àti láti gbà wọ́n ní ìmọ̀ràn ọ̀nà tí wọ́n lè gbà láti lè máa wùwà ní ẹnu iṣẹ́ tí kò sì ní fi wọ́n sínú ewu tí kò sì ní di nǹkan tí yóò gba ìṣẹ́ ní ọwọ́ wọn.

Èdè tí mo fẹ́ kọ jẹ́ èdè Faransé nítorí pé mo fẹ́ràn èdè náà púpọ̀. Nígbà tí mo ti wà ní ọmọdé kékeré ni mo ti nífẹẹ sí èdè Faransé. Ó jẹ́ èdè tí ó wù mí lórí tí ó sì máa ń dùn mọ̀ mí nígbà tí mo bá rí àwọn ènìyàn tí wọ́n bá n sọ èdè náà. Mo sì ní ọ̀rẹ́ tó wà ní ìlú Faransé lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá pè mí, ó máa ń wùn ó jẹ́ wípé mo gbọ́ èdè náà kí a lè jọ máa sọ̀. Ṣùgbọ́n mo ti ń sapá, mo sì ti ń gbìyànjú láti kọ èdè náà.

Ìgbà tí mo kẹ́yìn sùnkún jẹ́ ìgbà tí mo sọ ẹ̀rọ alágbèéká mi nù. O jẹ́ ohun tí ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi nítorí pé gbogbo nǹkan tí mo fẹ́ ṣe ní orí ẹ̀rọ alágbèéká náà ni mi ò le ṣe ní àkókò náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni mo sì pàdánù nítorí pé gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn oníbàárà mi àti àwọn ohun tí mo kọ̀sílẹ̀ fún ìpamọ́ tí ó wà lórí ẹ̀rọ alágbèéká náà ní ìgbà tí mo fẹ́ nílò wọ́n ní àkókò náà. O jẹ́ ohun tí ó bu omijẹ́ lójú mi nítorí pé mo pàdánù ọ̀pọ̀lọpọ̀ owó àti ọ̀pọ̀lọpọ̀ oníbàárà àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti ṣe nítorí pé àwọn oníbàárà mi àti àwọn tí wọ́n ń gbéṣẹ́ fún mi wọn kò le rí mi pè.

Mi ò ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ nítorí pé ó jẹ́ ohun tí mo kórìíra ó sì jẹ́ ohun tí ó jẹ́ ohun ìríra níwájú Olúwa. Àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ wọ̀nyí máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àrékérekè wọ́n sì máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àmúlùmálà. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n sì ti kó síná nípa àwọn ọ̀rọ̀ wọn, wọ́n sì ti mú kí àwọn ènìyàn dẹ́yẹ sí àwọn ènìyàn wọn nítorí pé ẹ̀kọ́ wọn kò jọ mọ́ ti ẹ̀kọ́ tí Ọlọ́run fi kọ́ wa nínú bíbélì.

Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi jẹ́ Àwọn ẹ̀rọ ayárabíàṣá tí a fi ń ṣiṣẹ́. Nítorí mo jẹ́ olùṣírò-owó àgbà ní ibi iṣẹ́ mi. Àwọn ẹ̀rọ ayárabíàṣá wọ̀nyí sì jẹ́ ohun kan tí mo gbà wípé ó yẹ kí a dáàbò bò nítorí àwọn ohun tí a fipamọ́ sí orí wọn kò má baà fún ẹnikẹ́ni láàyè láti ráyè wọlé sí orí àwọn ẹ̀rọ ayárabíàṣá yìí. A máa ń fi àwọn nọ́mbà ìkọ̀kọ̀ wa pamọ́ láti lè má fún ẹnikẹ́ni láàyè láti wọ orí àwọn ẹ̀rọ ayárabíàṣá yìí.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ fìlà. Mo fẹ́ràn fìlà wíwọ̀ púpọ̀ púpọ̀. Ó sì jẹ́ ohun tí ó mú mi rẹwà tí ó sì bùyì kún ìmúra mi. Fìlà wíwọ̀ jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti ìgbà èwè mi wá. O sì di nǹkan tí ó mọ́ mi lára títí tí mo fi Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń jáde lọ, tí mi ò bá wọ fìlà, níṣe ni ó dàbí wí pé ìmúra mi kò tíì pé. Sùgbọ́n fìlà wíwọ̀ mi jẹ́ nǹkan tí mo máa ń wọ̀ lọ sí òde ìgbafẹ́, mi ò kí ń wọ fìlà lọ sí ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ bora nígbàkúgbà tí mo bá fẹ́ sùn. Mi ò fẹ́ràn òtútù rara, mo fẹ́ràn kí ara mi lọ́ wọ́rọ́wọ́rọ́. Ìdí pàtàkì sí rẹ́ tí mo fi fẹ́ràn láti máa fi aṣọ bora. Mò sì tùn ri wìpè èleyi fùn mi niì òrè òfẹ àti ànfààni làti ji ni òwùrọ ọjọ kèji pẹlù ilèrà pẹlù ilèrà pìpè àti òkùn àtì àgbààrà. Eléyìí sì fún mi ní ìwúrí láti dìde kámọ́ ní òwúrọ̀ kùtùkùtù láti múra fún ìbìṣẹ̀ òòjọ́ mi.

Ìgbà tí ó kẹ́yìn tí mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ ọdún mẹ́ta sẹ́yìn. Ni àkókò yìí ilé iṣẹ́ tí mò ń bá ṣiṣẹ́, wọ́n dẹnukọlẹ̀ tí eléyìí sì jẹ́ ìfàṣẹ́yìn fún ilé iṣẹ́ náà débi wípẹ́ wọn kò rí owó iṣẹ́ oṣù àwọn òṣìṣẹ́ sàn. Nígbà yìí ni mo bẹ̀rẹ̀ sí ní kọ àwọn ìwé ìgbékalẹ̀ fún iṣẹ́ mìíràn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa. Kẹ̀kẹ́ gígùn jẹ́ nǹkan tí ó máa ń fún mi ní okun àti agbára, mo sì máa ń lò ó gẹ́gẹ́ bí eré ìdárayá, yálà sí ọ̀nà jíjìn tàbí sí ìletò nítòsí. Kẹ̀kẹ́ gígùn yìí sì jẹ́ ǹnkan tí ó ti wà nígbà tí mo ń lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ẹ̀kọ́ girama. Kẹ̀kẹ́ ni a máa ń gbé lọ sí ilé ìwé nítorí a wá láti agbègbè tí ó jìnnà sí ìlú, ó sì jẹ́ ohun ìrìnsẹ̀ fún wa ní ìgbà náà lọ́hùn-ún.

Ìgbà tí ó kẹ́yìn tí mo lọ sí ọjà jẹ́ ọjọ́ Satide tó kọjá. Mọ lọ sí ọjà nítorí pé ó jẹ́ ọjọ́ ìsinmi fún mi ní ẹnu iṣẹ́. Mo sì lọ ra àwọn ohun èlò inú ilé àti gbogbo àwọn ohun èlò tí mo nílò fún ara mi. Ní ọjọ́ yìí, mo ra àwọn ohun jíjẹ àti àwọn ohun mímu. Mo sì tún ra àwọn ọṣẹ ìfọṣọ àti ọṣẹ ìfọ ara. Mo ra kírímù ìpara pẹ̀lú àti àwọn ohun fífisára olóòórùn dídùn. Mo tún ra àwọn oúnjẹ tí mo le jẹ fún ọ̀sẹ̀ kan lẹ́yìn èyí.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń ṣiṣẹ́ tayọ àkókò tí a máa ń fi ṣiṣẹ́. Nígbàkúgbà tí nǹkan wọ̀nyí bá sì ṣẹlẹ̀, tí a ṣiṣẹ́ kọjá iye àkókò tí ó yẹ ká ṣiṣẹ́, mo máa ń fi kún owó àwọn òṣìṣẹ́ nípa kíkọ ìwé pélébé fún wọn láti lè ṣírò gbogbo àwọn àfikún wákàtí tí a fi ṣiṣẹ́ láàrín ọ̀sẹ̀ títí tí oṣù náà fi parí. Nígbà tí oṣù bá sì parí, tí a ṣírò gbogbo àwọn ìwé àkọsílẹ̀ àwọn àkókò tí a fi ṣiṣẹ́ kọjá àkókò tó yẹ ni a máa ń ṣírò gbogbo àwọn owó náà tí a sì máa ń san fún àwọn òṣìṣẹ́.